Ah! Nínú ọ̀sẹ̀, mo lè sọ pé ojọ́ àbámẹ́ta ni mò fẹ́ràn jù. Nínú ọ̀sẹ̀ ojọ́ àbámẹ́ta, torí pé ọjọ́ àbámẹ́ta kò sí ẹni tó ń lọ ibi iṣẹ́, oníkálukú kan máa wà nílé ni. Ó máa máa ṣe àwọn iṣẹ́ tó máa fi ọjọ́ ìyẹn sinmi. Ojọ́ àbámẹ́ta ni mò fẹ́ràn jù torí kò ní ronú pé o máa sáré jí lọ sí ibi iṣẹ́ àbí ó jẹ ó jẹ ó máa sùn dáadáa. Bí ó bá ti jí, o máa se onjẹ, o máa tú ronú, nipa ayé ẹ, o máa sun, o máa jókòó, gbogbo ẹnu ẹ máa dùn. Kò sí pé a o máa jí lágo mẹ́fà abọ̀, ko máa jí lágo mẹ́fà, o máa ti sáré múra, o máa ti gba ibi iṣẹ́ lọ. Kò sí yẹn. Ko máa jí. O le-- ọjọ́ àbámẹ́ta èmi, mo tètè jí ju àriru e ri Mo jí lágo mẹ́jọ, mẹ́jọ àbọ̀. Mo máa ń dìde sùn lọ́jọ́ àbámẹ́ta ni. Torí mi ò jẹ́ ẹ ti gbádùn oru mi láti láti ọjọ́ ajé títí tó fi dà. Àbámẹ́ta yẹn tó fi di ọjọ́ ẹtì, mo lè tíì ró, mo lè tíì sùn dáadáa. Àgọ́ mẹ́fà abọ̀ lu báyìí mo ti dìde. Ni gbogbo àwọn ọjọ́, ọjọ́ ọ̀sẹ̀ yẹn, láàárín ọ̀sẹ̀, mo ti dìde paapaa pa lọ́jọ́ àbámẹ́ta tí gbogbo nǹkan kò sí, kò sí ibi iṣẹ́. Kò sí pé mú lọ síbi kankan, màá kan wà ni màá tọ́jú ara mi, màá tọ́jú ilé. Ǹkan tí mo bá fẹ́ ṣe máa ṣe. Màá jẹun dáadáa, màá sùn, màá tún sùn lọ́sàn-án. Màá bẹ́ẹ̀ sùn lọ́sàn-án lọ́jọ́ àbámẹ́ta. Gbogbo ọjọ́ náà kan máa wà, oníkálukú gbogbo ẹ máa dákẹ́. Tí ó bá di ọ̀sán gbogbo ẹ máa bẹ̀rẹ̀ sí ní rókì. Ẹni tó bá ní àyàjọ́ máa ṣe àyàjọ́ ẹ. Ẹni tó bá ní, tó bá ní ìgbéyàwó máa ṣe ìgbéyàwó ẹ. Ẹni tó bá fẹ́ ṣe ìkórè máa ṣe ìkórè. Ẹni tó bá fẹ́ ṣe ọjọ́ ìbí máa ṣe ọjọ́ ìbí ẹ. Oníkálukú báyìí ṣe gbogbo àwọn ǹkan tí mo fẹ́ràn nìyẹn. Ọjọ́, ọjọ́ àbámẹ́ta, ọjọ́ àbámẹ́ta, ọjọ́ tó, tó fi í lọ́kàn bá rẹ̀ tó máa ń dùn, tó máa ń dákẹ́ rọ́rọ́. Gbogbo ǹkan máa mọ̀ ọ́nú ọ̀kan pé lónìí kò sí wàhálà kankan, kò sí wàhálà. Àwọn ọjọ́ ìyókù wọn iṣẹ́ ni. Ọjọ́, ọjọ́ ìsinmi náà, ọjọ́ ìsinmi náà ó tún, ó tún máa gbádùn tó bá ti, tó bá dé láti ilé ìjọsìn, ó tún máa, ó tún máa, òkìnnìyẹn náà ó tún sùn, ó tún máa sinmi ẹ̀dọ̀ ara rẹ̀, bíṣẹ́ dímú. Àárín ọ̀sẹ̀ ni. Ǹjẹ́ kí n sí ǹjẹ́ nkankan táa máa ń ṣe ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi. Ọjọ́ àbá-- tí wọ́n bá yín mu wá láyà, ṣè mi ọjọ́ méjì náà. Ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi màá túmọ̀. Torí igbádùn pé mí jẹ́ ẹ lílọ síbi kankan yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan tí màá ní, tí màá fẹ́ lọ síbi kankan, ó tún máa jẹ́ pé, bo yà bí ayẹyẹ kan. Ki ṣe pé màá lọ sí ibi iṣẹ́ àbí màá sáré máa jí láàárọ̀ kùtùkùtù kankan. Èmi ni máa, máa ronú ọkàn mi géégé. Ẹ̀, àkókò tí mo fẹ́ jí rè o. Àwọn kankan àti ǹkankan àti ǹkankan tí mo fẹ́ ṣe lé ní èyí o. Kì í ṣe pé ibi iṣẹ́ kan ló máa, ló máa fà mí, tó máa jí mi pé ià, gbogbo ọmọ yìí dìde. Èmi máa rò pé àwọn òbí iṣẹ́ ló máa ń pa è mi. Gbogbo ọmọ yìí dìde. Bí ó bá ti dìde ní àkókò tí ẹ kò dìde báyìí, ó pé. Ṣùgbọ́n ọjọ́ àbámẹ́ta àti ọjọ́, ọjọ́, ọjọ́ ìsinmi á, ó gbe fún àwọn ọjọ́ ẹni, ọjọ́ tí èmi fẹ́ràn jù. Tí a bá, bí ó bá jẹ́ pé ẹyọkan ni màá mú, màá túmọ̀ ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta mò fẹ́ràn jù. Mo fẹ́ tí ọjọ́ àbá-- bí ó bá ti di ìrọ̀lẹ́ ẹ ti bá, tí ó bá ti di ìrọ̀lẹ́ ẹ jẹ ẹ ti bá, ẹnu mi sì máa ma dùn pé ìà ọ̀ pẹ́ o. Ọ̀ pẹ́ o. Ọjọ́ àbámẹ́ta tí ń bọ̀ lọ́nà tí màá sinmi dáadáa, gbogbo wá láti mo ti ṣe láàárín ọ̀sẹ̀, màá fi ara ba lè sinmi ẹ̀. Ọjọ́ àbámẹ́ta, ọjọ́ tí mo fẹ́ràn jù.

Mo máa ń gun. Tani ò kí n po owó mọ́ láyé yìí? Ẹni tí ò bá p'owó mọ́, tó bá ń ná owú gbòòṣà bòó ṣe ń rì, ìyà ò jẹ ìyà ò jẹ o. Mo máa ń po owó mọ́ o. Tí mo bá ti gba owó báyìí, ka sọ pé nínú owó oṣù mi, mo tì mọ iye ìdá tí mo máa ń fi pamọ́ níbẹ̀. Tó bá ti di, tó bá ti di bóyá lẹ́yìn ọdún àbí ìgbà ọdún, mo tì mọ nǹkan tí màá fi owó yẹn ṣe. Bíi ọdún tó lọ yìí, mo fi owó mi ra ọ̀kadà tuntun. Ọ̀kadà ni mo fi owó mi ra nínú ọdún tó kọjá yìí. Ko í sì ẹni tí ò kí n po owó mọ́ o. Èmi, èmi máa ń po owó mọ́ o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ibi àwọn, ibi ilé ìfowópamọ́ tí mò ń lò, wọ́n ní, wọ́n ní, wọ́n ní ipa kan lára, lára ilé iṣẹ́ wọn tó jẹ́ wípé o lè kọ máa fi owó ẹ pamọ́ síbẹ̀. Tó bá ti ń fi owó ẹ pamọ́ síbẹ̀, ó tún wá ní iye tó fi máa ma, tó fi máa ma, tó wù ẹ́ fi máa ma pọ̀ síi. Ìyẹn lé mi wá máa ń lò pé mo kúkú fẹ́ fi owó pamọ́ tẹ́lẹ̀. Kílóde tí n kúkú fi owó pamọ́ sí abẹ́ ilé ìfowópamọ́ yìí, tówó mi tún máa wà ma pọ̀ si díẹ̀díẹ̀. Ìyẹn ni mo wá máa ń lò tí màá kúkú fi owó wá máa fi owó pamọ́ sọ́dọ̀ wọn. Mo máa kúkú máa fi owó pamọ́ tí mo bá ti gbó oṣù lójọ, lóṣooṣù báyìí. Màá fi, màá fi ìdáhùn, ìdá tí mo ti rò ní ọkàn mi pé òun fẹ́ fi pamọ́, màá fi pamọ́. Màá fi ìyókù gbọ́ àwọn bùkátà mi díẹ̀díẹ̀, díẹ̀díẹ̀. Mo máa ń fi owó pamọ́ o, mo máa ń rà irinṣẹ́, ohun tí ẹ wá yẹn. Mo wà lára àwọn tó jẹ́ pé mo máa ń sọ pé kí ẹ̀yin máa fi owó pamọ́ lo dà. Nítorí tó bá ń ná owó bòò ṣe ń rì, ọjọ́ tó bá wá a ní rí owó nǹkan bòò ṣe ń rì mọ́, kí ló máa ma ná? Mo máa ń fi owó pamọ́ o.

Ah, lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi kì ń wọ ìbọ̀wọ́, torí, hmm, kò sí ǹkan kan, kò sí ọ̀tútù tó pọ̀ tó bá yẹn ń tà ní orílẹ̀ èdè tèmi. Ẹ̀mí, èmi ò kí ń wọ ìbọ̀wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kò sí ǹkan tí mo fẹ́ fi bọ̀wọ̀ se. Kò sí ǹkan tí mò ń bú lọ́wọ́ mi. Kò sí ǹkan tí mò ń bò lọ́wọ́ mi o. Ẹ̀mí, láti ọjọ́, láti ìgbà tí mo ti gbọ́njú gan, mi ò rò pé mo ti wọ ìbọ̀wọ́ jẹù ẹ̀mejì lọ. Ẹ̀mejẹ́jẹì yẹn gan, oge mi pọ̀ jù ní mò ń ṣe. Òge tó pọ̀ jù ní mò ń ṣe lọ, tí mò ń fi wọ wọn. Èmi ò kí ń wọ ìbọ̀wọ́, hmm, èmi ò fẹ́ fi bọ̀wọ̀ sí. Ìbọ̀wọ́ ò kí ń ṣe ǹkan tí, ooo, tí ọ máa ń wọ̀ ní orílẹ̀ èdè o, orílẹ̀ èdè mi. Ẹ̀mí, a kì í fi bẹ́ẹ̀ wọ ìbọ̀wọ́ rara. Torí, ọ̀tútù wa ò kín pọ̀ tó, tó, tó, tó, tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ wípé a máa ma wọ ìbọ̀wọ́ kiri. A kì í fi bẹ́ẹ̀ wọ ìbọ̀wọ́. Kò sí ǹkan tó ń gbé. Ìbọ̀wọ́ ẹ̀mẹjẹjẹ tí mò ń wọ ìbọ̀wọ́, mò n jáde ní alẹ́ ni. Ọ̀tútù yẹn wá se bi pé ó fẹ́ máa fẹ́ẹ, bọ̀ kò kí se pé ó pọ̀jù báyìí náà o. Òge èmi kan pọ̀jù ni mo fi wó pé. Ó yà, ẹ́ kín tiẹ́ tún gbé bọ̀wọ̀ sí kín, ki gbogbo ẹ̀ dùn, ki efiriwia ẹ̀ ṣe dáadáa. Ní mo fi ṣá ìbọ̀wọ́ yẹn tí mò fi ṣá ṣọ́wọ́. Lẹ́yìn ìgbà yẹn o, ìbọ̀wọ́ kẹ́. Ẹ̀mí ò kí ń wọ o, kò, kò bá ìmúra mi lọ. Kò bá ìgbé ayé mi mu. Èmi ò kí ń wọ ìbọ̀wọ́ o.

Ìgbà tí mo lọ sí ilé oúnjẹ kain, a ó ti pẹ́ o. Mo lọ sí ilé oúnjẹ kain ti pẹ́ o he. A ó ti pẹ́ o. Mi kì í jẹ́ Òǹtà. Mo máa ń tètè jí láàárọ̀ láti dáná oúnjẹ tí mo bá fẹ́ jẹ. Mi ò kí ń má bà lé rọ̀ máa múra oúnjẹ kiri ńtà ni. Ó ti pẹ́, mo ti lọ ilé oúnjẹ kain, ó ti pẹ́, ó ti pẹ́ gidi gan. Mi ò tíì rí ránṣẹ́ mọ́. Mi ò tíì rí ránṣẹ́ ìgbà tí mo lọ sí ilé oúnjẹ kain. Ó ti pẹ́, ó ti pẹ́ gan. Ó ti pẹ́ mi lù ú pé mo lọ ilé oúnjẹ rara ní ọdún tó kọjá gan. Ọdún tó wá, lẹ́yìn ọdún tó kọjá gan, nídọ̀n táa mi rò pé mo tún lọ sí ilé oúnjẹ rara, mo tún ti lọ ilé jẹ lọ́dún yìí ná. Ó ti pẹ́ mi kí n jẹ́ Òǹtà. Torí pé mi ki n jẹun ǹtà, mi ò fẹ́ kí n lọ ilé oúnjẹ. Àwọn ọ̀rẹ́ mi ló kí n jẹ́ Òǹtà. Ṣẹ mọ pé gbẹ́lẹ́ ẹlẹ́, ẹgbẹ́ ẹyẹlẹ yẹn wọ́tọ̀. Èmi à kì í jẹ́ Òǹtà, èmi àt'àwọn ọ̀rẹ́ mi, à kì í jẹ́ Òǹtà báyìí. Nítorí à kì í fẹ́ bẹ́ẹ̀ lọ sí ilé oúnjẹ. To bá jẹ́ pé ẹ, bí bá jẹ́ àkàrà níìsín e, àkàrà òyìnbó àbí kí ni, à ṣẹ̀ ṣì gbọ́yìn pé a máa ra yẹn jẹ. Ó kí ká wá didi lọ sí ilé oúnjẹ ka wa sọ a lè jẹun rara. Èmi máa ń tètè jí, tí mo bá ti jí oúnjẹ máa kó sèé. Mo fẹ́ràn kí a máa dáná tẹ mí fúnra mi. Torí mo ti mọ ohun àwọn nǹkan tí mo fẹ́, mo mọ àwọn nǹkan tára mi fẹ́ àti nǹkan tára mi ò fẹ́. Mi kàn fẹ́ràn kí a máa lọ sí ilé oúnjẹ kí wọ́n máa ṣe oúnjẹ fún mi torí mi ò mọ́ báwọn ṣe ń se oúnjẹ yẹn. Mọ jẹ nkan to kòrira gaan. Mi kàn kì í jẹun káàkiri bó ṣe gbogbo oúnjẹ yẹn bá ṣe wà. Mi kì í lè máa jẹun, jẹ oúnjẹ, oúnjẹ ọ̀ máa yẹn torí ẹ́, mo, tí ó bá jí gbogbo kò bá jí tán pátápátá. Tí ó bá jí tán pátápátá dé pé mi ò ní ọ̀nà mìíràn kankan tí mo lè ṣe. Mi ò kí ń lè, bí mo fẹ́ máa mo rò pé kí n lọ jẹun nita ra rara gan. Mi ò kí ń rò, mi kẹ́ràn rò torí jẹ́ Òǹtà kẹ̀. Mi ò ti rí, mo ti tẹ ilé oúnjẹ níìsín ilẹ̀ ti tà sí. Mi ò kí n jẹ́ Òǹtà.

Eré idàráyà tí mo fẹ́ràn jù àh, pé ìbéèrè yẹn o le láti dáhùn fun mi. Àh, eré idàráyà méjì mo fẹ́ràn. Mo fẹ́ràn erédàráyà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti bọ́ọ̀lù aláfọwọ́gbá. Alákọ̀kọ̀ olóyìnbo n pe ní baske-- ẹlẹ́ekẹ́ji olóyìnbo n pe ní basketball, alákọ̀kọ́ ni football. Méjèèjì yẹn, mo fẹ́ràn gan an tí jẹ pé mi i le ṣe kí ń máa wò. Mo tún ní àwọn èèyàn gan an tí mo fẹ́ràn n bẹ. Mi o le ṣe kí ń máa wò, eh, eré idàráyà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá o àti, àti bọ́ọ̀lù aláfọwọ́gbá. Àh, mi le ṣe kí ń máa wò méjèèjì o. Àh, mo fẹ́ràn rẹ̀ ti mo máa jí lórú wo méjèèjì gan an. É, mẹ́n bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, àh, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tiè jẹ́, ó jẹ́ eré idàráyà tí o tóbi ní orílẹ̀-èdè mi. Idi niyẹn. Gbogbo wa la máa ń pé jo lọ́wọ́ gan an. Gbogbo wa la kan máa, A kan máa jókòó àsìkò tí everybody máa máa gbádùn e ni, à jọ máa máa wò. Erédàráyà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó dùn gan an. Òun làá máa wò. Emi náa dè máa ń gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà. Bíṣe Bo si ẹ ṣẹ pé ilé ni mo máa ń mú, ojú ilé mo máa ń jókòó sí. Emi náà dè, mo de dà, mò dàa. Èmi náà, mi buru loju ile Bó ti ẹ ṣẹ o ṣe ládùgbò wa. Wọ́n wá, wọ́n ti e wá ká mi sí ara nínú gbogbo àwọn ẹni tó ń sọ, tó ń mú lé ládùgbò mi máṣe wà bí àbí ìkẹta n bẹ. Ilé lemi máa ń mú bá ti di, ọjọ́ ẹti báyìí ní ìrọ̀lẹ́. Pàá-pàá-paa mo ti kó ṣáṣọ. Mo ti gba ibi tí má ti lọ gbá, má ti lọ gbá bọ́ọ̀lù lọ. Kò ju bẹ́ẹ̀ lọ máa ti bọ́ sójú ilé, màá ti máa mu awọ́n bo ṣe wún mi. Màá ṣì mú, màá ṣì máa wò pé, okay, ló ńi ṣẹ, àni kò sí bẹ́ẹ̀. Bí ese fe gbá bọ́ọ̀lu ì wọ̀nú àwọn mi, kò possible. Àh, èmi náà máa ń mú ilé, mo mú, mo ti ẹ mọ́ ilé mú. Emi na mo pe mo mo ile mu, mo da ninu ki n ma mu ile Mo dà á gan inú n kí n máa mú ilé. Nǹkan, sugbọ́n erédàráyà bọ́ọ̀lù aláfọwọ́gbá yẹn, àh, mi, bí mo ṣe ga tó kò le gbé yẹn. Mi, mi fi bẹ́ẹ̀ ga púpọ̀. To ba je pe mo ga dáadáa ni. Boya mi n bá máa gbá yen náà, but, mi ò fi bẹ́ẹ̀ ga. Mi lẹ́ní, mi n kúru nà o, but, ẹ mọ̀. Ó ní bí ẹeyan ti máa ga tó. Tí ẹ bá ṣe ga tó, náà ni, eh, èèyàn ṣe lè play e. So, mi ń ga tó bí èèyàn ṣe máa le gbé. N ti ẹ́ lẹ̀, ó ní bí ẹeyan ṣe máa ń mú bọ́ọ̀lù tí wọn ṣe máa ń mu boolu ti won fi n gba dabi gan. Ọwọ́ mi ò ká, ọwọ́ mi tun kéré. Mi kìí gbá ẹyen, mo kàn máa ń wò ni. But, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, àh, àh, àh, àh, mi máa ń gbá yen dáadáa, mo máa ń mú lé. Mo tí wọ́n bá tún yá, tí wọ́n bá gbé, ónikalukú tun ti lọ ilé. To jẹ́ pé a fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ gan an. Mo ti le gbá, mo ti le, mo ti le lọ, mo ti le kúrò lójú ilé kí n lọ play. Ká jọ máa fẹsẹ̀ gbá lọ. Mo le sọ pé erédàráyà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni mo fẹ́ràn jù ṣá. A sọ pé bẹ́ẹ̀ torí mo máa ń gbá yen náà, mo dè máa ń mú lé fún. Ìgbà mo fẹ́ràn erédàráyà bọ́ọ̀lù aláfọwọ́gbá náà. Aláfọwọ́ gbé sínú àwọn, mo fẹ́ràn yẹn náà. Méjèèjì náà mo fẹ́ràn jù, but, ti abá ní kí n mú kan wò, màá ṣe mú erédàráyà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ju títí, eh, aláfọwọ́gbe sínú àwọn lọ.

Ah, èso tí mo fẹ́ràn jù ni ọ̀gẹ̀dẹ̀. To bá ti fún mi ló ọ̀gẹ̀dẹ̀ báyìí, mo lè ba ẹ ṣẹ́ anything, mo lè ba ẹ ṣe nǹkan tó bá fẹ́, nǹkan kí nǹkan tó bá fẹ́ kí n ba ẹ ṣe. Gbé ọ̀gẹ̀dẹ̀ fún mi, èmi tí ń ṣe lọ nìyẹn pàápàá, ko sọ́rọ̀. To bá ti gbé ọ̀gẹ̀dẹ̀ fún mi báyìí pé bí pe o rà mí ni, inú mi kan máa ma dùn pé o, o kan oyin sí mi lọ́nà fún. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ ti mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ ti ọ̀gẹ̀dẹ̀ at'ọsàn. Ah, ah, mo fẹ́ràn méjéèjì ti, mo fẹ́ràn. Torí pé ní bi ọ̀gẹ̀dẹ̀ ṣe máa ń dùn, to jẹ́ pé bí ó bá ti já báyìí, ó, ó, a-- bí ọ̀gẹ̀dẹ̀ ṣe máa ń rí lẹ́nu kò dàbí pé ó ní, pé ṣúgà rẹ̀ pọ̀, kò dàbí pé ó, ó ní ṣúgà tó pọ̀, kò dàbí pé ó, ó, b'o ṣe máa ń rí lẹ́nu kàn dá yàtọ̀. Bi Ọ̀gẹ̀dẹ̀ ṣe máa ń rí lẹ́nu, àbí mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀. Ẹ mọ̀ pé oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ ló ti wá wà. Ọ̀gẹ̀dẹ̀ jíjẹ àwọn èyí tó jẹ́ pé ó máa ń kéré yẹn tí kò kín tóbi jù yẹn. Òbí mi kò tó máa ń kó kìí n ṣe ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Àwọn ọ̀gẹ̀dẹ̀ kékeré yẹn ni wọ́n ń sọ. Ah! Tí ó bá ti bá mi gbé wá báyìí, kì í ṣe pé kó ti wá pọ́n l'apọn jú o. Ko rà ṣé tí wọ́n, ko rọra pọ́n, ko jẹ́ pé ọjọ́ tó pọ́n yìí náà ló bá mi mú wá. To jẹ́ pe kó ṣe p'ó ti rọ jù. Hahaha. Ka tó wi, ka tó fọ̀, màá ti bo jẹ lọ́ poooropo. Èmi tí ń gbọ́ kankan, màá ti jẹ ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ̀, màá ti jẹ ń jẹ kú jẹ. Mo rántí ọjọ́ tí ìyá, ìyá bàbá mi wá sílé wa látòko, wọ́n wá ko ọ̀gẹ̀dẹ̀ wa. Èmi wá lọ kí wọn níbi tań dé sí. Ibi ti èmi ti wá ń wọ inú àwọn yàrá tó wà nínú ilé yẹn lọ. Mo bá rí yàrá kan kan t'an to ọ̀gẹ̀dẹ̀ síbẹ̀. Mo kọ́kọ́ lọ gbé àpótí ná, torí gbogbo àwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn kò ṣe gbogbo ẹ̀ ló ti pọ́n. Mo ṣẹ̀ṣẹ̀ ń wa àwọn èyí tó ti pọ́n kiri bí ọ̀bọ bi mo ṣe gbé àpótí, mo kọ́kọ́ lọ gbé àpótí ná. Mo kọ́kọ́ lọ gbé àpótí, ni'bi tia ti n jókòó. Mo ṣe gbé àpótí báyìí tí mo jókòó sínú yàrá yẹn. Kai kai kai. Mo kàn n bọ́ ọ̀gẹ̀dẹ̀ jẹ ni, mo kàn bo ọ̀gẹ̀dẹ̀ jẹ ni, mo kàn bo ọ̀gẹ̀dẹ̀ jẹ ni, mo kàn bo ọ̀gẹ̀dẹ̀ jẹ, ó tó wákàtí kan tí mo lọ nínú yàrá yẹn. Ìgbà tí mo jáde báyìí wọn na tí ń pè mí, à, èmi ò gbọ́ nnkan kan, èmi tí mo wà ibi tí ọ̀gẹ̀dẹ̀ wà. Èmi o jẹ, èmi ti, èmi ti, mo ti, ti, tí mi, tí èmi ò gbọ́ òkè kan. Mo kàn bọ́ ọ̀gẹ̀dẹ̀ jẹ lọ, sí máa tọrẹ títí bí ọ̀gẹ̀dẹ̀ bá wọ́n ní "A! Ìwọ ló jẹ gbogbo àwọn ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n yìí tí mo jẹ, tí mo pé àwọn kò ti pọ́n bẹ́ẹ̀ táa lè gbé bọ́ àwọn èèyàn tí wọ́n bá ti ń lọ nígbà tí wọn bá kí wọn." é tètè sọ ọ. Èmi ò ró ọ̀gẹ̀dẹ̀ lójú o. Nígbà tí wọ́n, tí wọ́n gbọ́n wọ́ ọ̀gẹ̀dẹ̀ wọn sí, àwọn àbúrò mi wọlé, ti ń sọ pé "Èmi náà máa jẹ ọ̀gẹ̀dẹ̀ yẹn o." tẹ mi ba ti ró ọ̀gẹ̀dẹ̀ báyìí, jíjẹ ẹni. To bá te ti pọ́n, hm, jíjẹ ẹni mi o. Mi kò ṣe, mi ò-- àkọ́ ọ̀gẹ̀dẹ̀ máa fà lẹ́ẹ̀. Bo bá ti jó ọ̀gẹ̀dẹ̀ àbọ̀ sún báyìí, tọ́wọ́ mi bá ti tẹ̀, tọ́wọ́ bá ti tẹ̀, tọ́wọ́ bá ti, tọ́wọ́ mi bá ti tẹ̀, ó ti ń lọ nìyẹn pàápàá. Ó dẹ̀ máa ń pẹ́ kó tó sùn A mọ̀ pé táwọn kan máa ń ní a, ọ̀gẹ̀dẹ̀ ni táwọn ò fi fẹ́ràn ẹni pé ó máa ń tètè ń su awọ́n máa ń ní a, ọ̀gẹ̀dẹ̀ ò kí ń tètè su mi o, èmi kẹ̀, èmi ọmọ. Wọn kàn máa bo jẹ lọ, máa ma bu, oṣù ọ̀gẹ́, ọ̀gẹ̀dẹ̀ kan báyìí, í, mi jẹ́ ju emaji lọ tí màá ti gé báyìí, mo máa gé ṣáàbọ̀ ni, ike abọ́ tó kú báyìí, ẹ̀ kan máa lọ mi pàápàá. Ọ̀gẹ̀dẹ̀ ò tètè su mi kẹ̀, mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ o. Ẹni tó bá fẹ́ mú inú mi dùn báyìí, kàn gbé ọ̀gẹ̀dẹ̀ búmi, ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n, tó ti pọ́n, kì í ṣe èyí tí wọ́n ó lè ṣe máa fojú sọ́nà fún ẹni tó máa kun ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n tó wà dáadáa, tó dùn. Òun tó bá mọ̀, èmi ti jẹ àwọn ọ̀gẹ̀dẹ̀ kan báyìí tó kàn sanra. Won te ẹdùn, mo wo kàn wope ki leleyii bayii Wọ́n ṣẹ̀ṣẹ̀ rí lọ́nu gan oṣe dáadáa but Àwọn ọ̀gẹ̀dẹ̀ kan wà ṣẹ pé tó bá ti jà, tó ṣe ń gbé lọ́ niwá jù mí gan an, màá ma wọ pe haa Ìrù pe ò lè gbé ọ̀gẹ̀dẹ̀ eleyii kọ̀jà, ńbí bí láì gbé díẹ̀ fún mi bẹ́ẹ̀ o. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ ni èso tí mo fẹ́ràn jù.

Ẹ̀n, mo lẹ́ran nkan ọṣìn. Mo ní ajá, mo ní ẹrankọ ọṣìn tó pọ̀. Mo lá ajá, mo lẹ́ran, mo ní adìyẹ, mo ní tòlótòló, mo lẹ́rankọ ọṣìn now, e emi ní lẹrankọ ọṣìn tó pọ̀ nitemi, nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé bàbá mi náà on on, àgbẹ̀ ni wọ́n. Ó de, ó de ye komo agbẹ náà ṣe bí àgbẹ̀. Ẹ̀mí náà ni nǹkan ọ̀ṣìn, mo fẹ́ràn ajá, bí mo máa ń ṣe à, mò ń ṣe ajá. Mo ní ajá méje. Orúkọ kàn ikan jẹ́ Lucky, ìkéje sì jẹ́ Àdùnní. Èwo nikán ti ko já mi láti bì. Àwọn ènìyàn máa ń pè a, "iru orúkọ wo nìyẹn?" Èmi dẹ́momo fún e láti oni nì. Ajá, mo ní ẹran, mo lẹ́ran náà, mo ní ẹran bí márùn-ún tí wọn kàn máa ń jẹ káàkiri lá dugbo. Bá dẹ̀ tí, tí ilé bá di ṣú, wọ́n máa wọlé wá padà. Mo dẹ́, mo ní adìẹ mi pọ̀ gan, tòlótòló, tòlótòló mi náà pọ̀. Èmi máa ń jẹ́ kí wọ́n yé adé lọ kó ẹyin lọ síbi tí wọ́n ti pa mo. Kíni èmi kì í jẹ́ kí wọn pa mo fúnrawon, mo máa ń kó lọ sí ibi tí wọ́n ti pa mo. Mo ní adìẹ tòlótòló àti ẹran pẹ̀lú ajá. Àwọn nǹkan ọ̀ṣin timo ní nìyẹn.

Aà, mo mọ àwọn ará àdúgbò mi dáadáa. Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, dáadáa. Bàbá aládiè ni wọ́n máa ń pè mí. Torí tí mo bá fẹ́ r'adíẹ̀, wọ́n máa ń r'adiẹ, mo máa n t'ádie. N ò díje mọ̀ mí, di tó, tó jẹ́ pé, jẹ́ pé mo mọ àwọn ará àdúgbò mi dá, mi mọ gidi gan ni. Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, àwọn náà dẹ̀ mọ̀ mí dáadáa. Tí n bán jáde láaro bài, in mo gbo bàbá aládiè, bàbá aládiè, àwọn mìíràn gan tun mama mú mi ṣeré pé, "Ṣ'àdíè wa ọ, k'emi wá fúnwọn l'ádiè ọdún o." Ma ní ọdún wo ló tún wà n tá ọdún tí kọjá? Bàbá aládiè gbogbo wọ́n máa ń pè mí tori mó mọ àwọn ará àdúgbò mi. Ará àdúgbò mi ajọ, ajọ wa ni. Mo mọ pé ní ìlú tí ẹmi gbé ní orílè-èdè mi, ní àdúgbò mi, a máa ń ṣe ìpàdé tó jẹ́ pé gbogbo àwọn onílé ládùúgbò gbogbo wa a máa jókòó, a máa jíròrò bí àdúgbò wa ṣe máa tẹ̀síwájú. Bí àdúgbò wa ṣe máa lọ síwájú, a jo máa máa jíròó, a jo máa jíròrò. Ìdì tí mo fi mọ àwọn, àwọn ará àdúgbò mi niyen àwọn ta joń gb'àdúgbò. Ìdì tí mo fi mọ̀ wọ́n dáadáa niyen gbogbo wa máa jókòó o dápe ẹ̀ekan ni, ẹ̀kan lóṣù la máa ń ṣe ìpàdé yẹn. Oníìkálukú wa ta máa jókòó o. A máa jíròrò bí àdúgbò wa ṣe rí o. A máa dáwọ́ ọdẹ, a máa sọ pé okay o. Àwọn tí ó tún dàdúgbò laamú re o, bá ṣe fẹ́ ṣe wọn, tí wọn ò ni dàdúgbò laamú mọ oríṣiríṣi báyẹn. La máa ń sọ nínú ìpàdé yẹn. Ǹkàn ní àdúgbò tèmi, oníkà gbogbo kò kiì ṣẹ ìlú tó tóbi tó báyẹn náà mo gbé. Gbogbo wa la dára wa mo, gbogbo wa la mora wa délé délé.

Àwọn, àwọn, ẹm, àwọn, ẹm, ohun èlò tó ṣe pàtàkì ní, ẹm, ìdí tí mo ti ń ṣiṣẹ́ ẹni mi, ẹ̀rọ ayára bí àṣá. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀rọ ayára bí àṣá àti, ẹm, tó mú wà níbi àwọn tí ó máa ń ṣiṣẹ́ níbi, ẹm, ibi àwa tí a máa ń gbọ́ tí, ẹm, àwọn, àwọn tí ó ń ra nǹkan wá, àwọn, oníbàárà wa tí wọ́n sì máa ń-- tí wọ́n sì fẹ́ràn ǹkan tí a fún wọn sí. Òúnjẹ yẹn mo máa sì máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìkọ̀sílẹ̀ tí àwọn oníbàárà wa bá kọ sílẹ̀ nípa wa. Àwọn ǹkan tí mo máa ń bá ṣiṣẹ́ púpọ̀ ni mo máa ń gbé gbogbo ẹ̀ éyewo, mo máa ń mú àwọn ǹkan tó bá ṣe kókó kúrò níbẹ̀ láti kó fún, ẹm, òní ẹni tí ó ní ilé-iṣẹ́ wa kí wọ́n lè mọ ǹkan tí wọ́n máa ṣe síi, ki wọ́n lè mọ ǹkan tí a máa tútù tò. Ẹ̀ mọ̀ pé, olubàárà ni ọ̀gá, ǹkan tón bá ti fẹ́ la máa bá wọn fẹ́.

Ah, mo ti ṣì ń lọ rí o. Mo ti ṣì ń lọ rí dáadáa. Mo ti ṣì ń lọ rí o. Mo ti ṣìna rí o. Mii de mọ bón ṣe máa ń lo, kí ni, Google yi. Miì mọ bón ṣe máa ń lo, ìlànà ayélujára láti wá ọ̀nà. Mo ṣìna rí dáadáa. Bo se ṣẹlẹ̀ ni pé ẹ̀emeji ẹ̀emeji ló ti ṣẹlẹ̀. Ìgbà àkọ́kọ́ bó ṣe ṣẹlẹ̀ ni pé, mo ń lọ sí ilé ìjọsìn mi. Ọjọ́ ìṣinmí ni. Ṣùgbọ́n èmi wa pẹ́ múra tán. Bí mo ṣe, ki n tó ń múra tán, wọ́n sì já mi sílẹ̀. Ẹ̀mí náà rò pé máa sì mọ ilé ìjọsìn yẹn. Mo rò pé máa sì mọ̀nà dé ilé ìjọsìn yẹn ni. Mo rò pẹ̀ lọ́jọ́ yẹn. But, ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní rìn, torí ó ti pẹ́ tí mo ti wálé gan. Ko to dìgbà tí mo wá lé yẹn. Gbogbo àwọn ọ̀nà tí mo mọ̀, gbogbo e wọn ti kọ́lé síi ọ̀nà mii na wá ń gbà. Mo wá n think pe, "Ọ̀nà ibí bí ni, ọ̀nà ibí bí kọ́. Ọ̀nà ibí bí ni, ọ̀nà ibí bí kọ́." Mo ti wá rìn, rìn, rìn, rìn, rìn. Mii tie wá mọ ibi tí màá gba padà. Mii mọ ibi tí mo ti ń bọ̀. Mo ti sun, mo ti ṣìná dé bí pé mii mọ ibi tí mo ti ń bọ̀. Èmi mọ ibi tí mò ń lọ. Mo tún wá ń fọpọ̀lọ gbé lọ, mo tún ń lọ, lọ, lọ, lọ, lọ. Mo ṣáà rìn, rìn, rìn, rìn, rìn. Bíi láti ilé wa dé ilé ìjọsìn wa, kojú, kojú ìṣẹ́jú, ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú lọ o. Mo ti rìn, mo ti rìn irin bíi wákàtí kan àbọ̀. Mo ti rìn kiri. Mo ti fẹ́se ṣá lẹ́ kiri. Ti mo tun wo pé okay. Ìbí bi tun jo ibi tí mo mọ̀ o, ìbí bi tun jo ibi tí mo mo. Ìgbà tó yá, bi mo ṣe pé àwọn òbí mi niyẹn pé, mii máa mọ ibi tí mo wà ó. Ẹ jọo o, wọ́n bá ní kí n júwe ibi tí mo ki ń júwe nnkán tí bá rí n bẹ̀. Ni mo ṣẹ̀ṣẹ̀ wá júwe fún wọn, ton wa seṣẹ̀ ní kí eeyan kan wá pàdé mi nbẹ́ tó fi wá mú mi kúrò nbe a ṣẹ̀ṣẹ̀ tún wá ibí tí mò ń rìn dé, a gbé ọ̀kadà ni. Láti ibi tí mò rìn dé ká tó lè dé ilé ìjọsìn. Mo ti pé tí, wọ́n ti fẹ́ parí gan. Torí mo ti kọ́kọ́ pẹ́ kúrò nílé gan. Mii tun wá mọ̀nà. Wọ́n fẹ́e sọ̀rọ̀ sí mi pa lọ́jọ́ kan yen. Ọjọ́ kejì, ilé ìwé ẹ̀kọ́ gíga n mo sì wà ngba yẹn. Nǹkan tó wá ṣele ni pé àwa ò, a kì í gbé ọ̀kadà la máa ń gbé. But ìkan n nù wa wá ní òun mọ, o ni oun mọ ọ̀nà tó yá. Ọ̀nà àlùmọ́kọ́royi kan taa lè gbà ti aa fi dé ibi ta ń lọ paa paa paa. Èmi náà báa wo pé, "pe ah, èmi ò dẹ̀ fẹ́ràn kí n máa náwó. Mo woo pe ọ̀nà àti fi owó pamọ́ leleyìí o. Kí n fi, owó díẹ̀ pamọ́ bí a ṣe, bí mo ṣe gbátẹ́lẹ̀ nìyen o báa ṣe n lọ ni. A ṣe e. Ara bí ò mọ̀nà títí. A ṣe òun náà fẹ́ fọpọ̀lọ gbé ni. Ah! A dẹ̀ ní, a ní, iṣẹ́ tí a fẹ́ lọ, tí a fẹ́ lọ submit lọ́jọ́ yẹn. Tí a fẹ́ lọ fún àwọn ẹni tó fún wa ní iṣẹ́ yẹn. Tí a fẹ́ lọ fún. A yà, yà, yà, yà, yaà. Ah, ọjọ́ tá n wi yìí ojọ́ burúkú, esu gbo mimú ni o. Nílùú taa mọ̀, taa mọ̀ bẹ̀ rára. Torí à seṣẹ́ wọ́ lé sí ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ yẹn ngbà yẹn ni. Aa mọ̀lùú yẹn rára, rára, rára. Àti ẹlẹ́nu, àti èṣù. Àwa ń rìn kiri. Ìgbà tó yá, a rìn kiri dé pé àwọn tí à ń bèrè ọ̀nà gan sọ pé àwọn ò mọ ọ̀nà yìí tí a ti wá rí. Wọ́n láwọn ò mọ ọ̀nà bẹ̀. Òlọ̀run máa yọ wá lọ́jọ́ yẹn. Ǹ mí ó tìẹ́ ẹ lè sọ fún àwọn òbí mi gan pé, "Ẹwà, mo tún sọ nu o. Mo tún sọ nu o." Torí méjèèjì ò pẹ́ síra wọn. Eh, lẹ́yìn ọjọ́ yẹn báyìí, bí a ṣe bọ́ ń bẹ́ẹ̀ gan ni kí, àkókò wa dá ọlọ́kadà kan dúró. Àwa pè, àwa sọ fún òun náà wá. Wá, nígbà tí wá gbọ́ pé fi mọ̀ pé àmo tí à ń lọ. Ó wá mú wá, wá ṣá a lé wa dáadáa. Lẹ́yìn ọjọ́ yẹn, ń jẹ́ ẹ́ jẹ́, mo rà ń gbọ́kadà lọ ilé ẹ̀kọ́ mi ni. Màá parí ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ mi tán. Torí mo rà gbọ́kadà padà wá. Èmi ò rìn mọ́ o. Ǹjé ẹ fẹ́ sọ nu. Mo fẹ́ sọ nu o. Ah, mo fẹ́ ṣìná o. Ǹjé ẹ fẹ́ ṣìná rára. Àwọn ẹ̀mí méjèèjì tí mo ti ṣìná rí ẹ, mo ti ṣìná rí dáadáa. Àwọn ìṣẹ̀lẹ̀ yẹn, ẹ̀yàn o gbọdọ̀ máa rántí ẹ̀ mọ́. Okay.